Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe, náà ni ẹ̀kọ́ kẹ́mísítírì, torí ó ni tó jẹ́ pé tó bá máa wá yege níbi gbogbo ẹ̀kọ́, ó sì ń yẹ pé ó ní ṣókí. Lóòótọ́ náà, àwọn ènìyàn ń bẹrù rẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ohun tó ní ṣókí jù, kò sí ǹkan tó le níbẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Mo máa ń ṣètò ìméèlì mi lórí ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí tó bá jẹ́ pé ó wúlò púpọ̀ tí mo mọ̀ pé wọ́n béèrè níbi iṣẹ́, màá fi síbi kan. Èyí tó bá jẹ́ pé mo fún wọ iṣẹ́, màá wá síbi kan. Èyí tó bá jẹ́ pé ó wúlò náà lọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ bí mo ṣe máa ń fi wọ́n kalẹ̀

Se ó máa ń pàdé àfojúsùn títà rẹ̀? Àfojúsùn títà mi kò yé mi dáadáa. Abé sọ̀rọ̀ ẹ̀un tó ń ga dìlé mi ni tí bàásílónì lọ́ sọ̀tàn. Mi ò rí pàdé ẹun torí àwọn ilé ìwé àìtọ́ pàdé lọ́dọ̀ tí wọ́n ò sì béèrè owó torí ìjọba ló ń sanwo wọ́n.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ torí pé kíni lálẹ́ ó máa ń ṣe, ó sì máa ń jẹ́ kí ó kẹ́kọ̀ọ́ fine. Tọ̀, tọ bá sì wòra wà, a rí pé a rí àwọn alámọ̀ kan, alámọ̀ pé ọlọ́run dáyé nínú ìràwọ̀ náà.

Bawọ̀ ní o máa ń ṣe irun rẹ, mo máa ń gẹrun mi ni. Kódà bó ṣe wa ń low cut ni àwọn obìnrin ni wọ́n máa ń fi irun síwájú tí wọ́n o fẹ́ ṣe bá un, wọ́n fẹ́ ṣe bá un ká di ká ya. Fún ọkùnrin, gígẹ náà ló ti ṣe pàtàkì púpọ̀. Àwọn mi máa ń dá sí, àwọn mi sì máa ń gé bó ṣe wa yeń èmi tín bá tí ṣe gẹ́ ní low cut. Àrà mí tì yàtọ̀

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Tọ, àwọn ìpèsè ohun èlò n lè sọ púpọ̀ nípa rẹ̀ torí pé kíni Yorùbá tó wà nbì gan kò yé mi tán rara. Òmo Yorùbá ni mí àmọ bẹ́ ṣe kọ gan, o sì ń yà mí lẹ́nu torí pé kíni n tó wà nbì yàtọ̀ sí n ti mo mọ̀

Ṣé o máa ń ná ara rẹ? Ṣé o máa ń ná ra ara rẹ? Mo máa ń ná ara gidi gan. Nígbà tí èèyan bá sùn to wá jí tara o balẹ kínní n tí ó kọkọ se, a ná ra ní a wo boya àrá òdà yá yá. N tí mo máa ń ṣe nu. Kódà tí ń bá ṣiṣẹ́ gan, tí ṣẹ́ bá fẹ́ pọ ju, maa sì máa rà mí, mà á ná bí èmi ṣe ń ṣe ara mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? A à, ìgbà tí mo kẹ́yìn lọ ìṣẹ́gun ọdẹ kì í ṣe ẹ́ń tí mo lè mọ́ sàlàyé torí pé kí ni, ẹ́ẹ́ ìṣẹ́gun ọdẹ kì í ṣe gbogbo nǹkan tí èèyàn bá lọ ṣe ni ole ma ń sọ. Torí be yin ṣe wa n bí ní ìṣe náà jẹ́, mọ̀ bóyá agent níyin ni àbí ń sọ̀rọ̀ lẹ́wọ̀n àwọn agbófinró lọ́wọ́

Ṣé ó máa ń fi turari? Mo máa ń fi turari gidigan. Turari jẹ́ ǹkan tó wúlò pàtàkì ó sì jẹ́ ara ǹkan tó wúlo fún, à, èèyàn. Nígbà tí ó bá wà ní àrin ẹ̀yàn tí o wáa ń lọ run pàkapòko kò da, àmo teyan báa ń fi ń turari. Fún ara rẹ̀ gan-an, á ní àwọn confidence gan-an tó ṣe pé fún ara rẹ̀ gan-an ni wo gan mọ̀ pé yes, èé, mo ń ròun dáadáa, orun ti mó wà yìí, òrun tó dá lọmọkùnrin.